Ibo ni o máa ń ra ǹkan? Ibo ni mo máa ń ra ǹkan? Tábá ń sọ̀rọ̀ nípa ibi tí mo ti máa ń ra ǹkan. Èmi ò lè sọ pé mo máa ń lọ sí ọjà. Àwọn mìíràn máa ń lọ sí ilé ìtajà ìgbàlódé, ṣùgbọ́n mí máa ń lọ sí ọjà lọ́dọ̀ àwọn alágbàtà. Àwọn gangan ni wọ́n máa ń tà ní owó tó pọ́kú, owó tó mọ níwọ̀n. Ibe le mi ti máa ń ra àwọn ǹkan, ṣùgbọ́n ó tún lójú ohun tí mo máa ń rà níbẹ̀. Tó bá jẹ́ àwọn ohun èlò oúnjẹ, àwọn oúnjẹ tútù, mo máa ń lọ sọ́jà. Tó bá jẹ́ àwọn ohun bí i aṣọ, bí i aṣọ wíwọ̀ọ̀, sọ́rùn, mo máa ń lọ sí ọjà tí màá ti lọ ra aṣọ ohun gangan, màá sì gbé e fún ẹni tí ń ránṣọ fún mi láti bá mi ṣé.

Ṣé ó dá ọkọ̀ dúró ní ìdojúkọ? Ní ìgbà tí mo bá wà ní ojú ọ̀nà yálà tí ọkọ̀ bá ní ìdojúkọ tàbí tí ìjàmbá ojú pópó bá ṣẹlẹ̀, tí mo bá níló ìrànlọ́wọ́ láti ọwọ́ ènìyàn láti dá ọkọ̀ dúró gẹ́gẹ́ bí obìnrin tí èmi jẹ́ láìṣe ọkùnrin, mo máa bọ́ sójú pópó, mo maa na ẹsẹ̀ mi á dúró o re, gẹ́gẹ́ bí obìnrin ṣe má ń dúró. Mà dè sọ pé: Ẹ ràn mí lọ́wọ́, ẹ má wò mí n'íran. Àwọn ọkọ̀ wọn saábà má ń dúró torí pé obìnrin ni mí. Wọ́n ma fi wípé ẹlòmíràn á fẹ́ wo pé àrábìnrin yìí kí n ló ṣe o, àbí kí wọ́n wò pé nínú ewu ni ọ̀ta olúwa rẹ wà. Ìgbà mìíràn níbi ojú títì àbí níbi tó jìnnà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? A, mo fẹ́ràn ojú ọjọ́ nígbà tí òjò bá ń rọ̀, tí kò sí oru. Mo fẹ́ràn ojú ọjọ́ tẹ́pẹ́ atẹ́gùn fẹ́ ní wẹ́rẹ́wẹ́, tí òjò ń rọ̀, tí kò sí oru ní gbogbo ìlú, tí kò sí pé olùkalùkù ń yára sílẹ̀. A ń wá ibi tí ó ti gba atẹ́gùn kiri, tí olùkalùkù bá sí gbogbo ilẹ̀kùn ilé, tó tútù bá ń mú tó jù rọ, a máa da ṣọ́bùrà, a máa lo fìlàsiti, a máa wọ bọ̀wọ́, a máa wọ ìbọsẹ̀ tí ara ó fi máa gbóoru. Ó sàn jù kí a ráa, ó sàn jù kí orú kọ máa mú kí inú olùkalùkù kó máa dùn.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Hmm, tí mo bá fẹ jẹ́ kí iṣẹ́ mi wà ní ìlú mìíràn, ó wù mí lọ́pọ̀lọpọ̀ nítorí ìlú tí ọkọ̀ mi wà, ìlú tí à ń pè ní ìlú Abuja ni, o ni ibi tí ààrẹ orílẹ̀-èdè wa tí ó wà ibi tí à ń pè ní ilẹ̀ ìlú owó. Nítorí náà ó wù mí láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn níbi tí ọkọ̀ mi wà tí a ti máa máa ríra ní ojoojúmọ́, ètọ́ sí bá ṣe ń pera lórí ẹ̀rọ àgbélọ́wọ́ lójoojúmọ́, a máa fojú ríra wa nípa bí ẹfẹ́ àti rẹpọ̀ dùn ó máa pọ̀ nínú ilé. Nípa bí ó wù èmi láti jẹ́ kí iṣẹ́ mi kò wà ní ìlú mìíràn níbi tí àwọn ẹbí mi wà tí a ti máa máa ríra tí a ti máa máa sọ̀rọ̀ lóòrèkóòrè.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà, ẹ̀rọ ayárabíàṣà ní orílẹ̀èdè wa Nàìjíríà níbí báyìí ó pín sí oríṣìíríṣìí, àwọn ìṣòro rẹ̀ náà ó sì le keǹkà. Ta bá m sọ pé báwo ni a ṣe ń yanjú àwọn ìṣòro wọ̀nyẹn, ìgbà míràn àwọn tí, tí ó ń fún wa ní.

Àwọn áàpù wo ni ó máa ń lò jù? A! Mo jẹ́ ènìyàn kan tó fẹ́ràn áàpù tí à ń pè ní WhatsApp. Mo máa ń fi bá àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ lórí, ẹ́ẹ́, a máa ń ríra ní orí ẹ̀rọ ayélujára, a sì máa tún gbọ́ ohùn ara wa. Bẹ́ẹ̀ náà sì ni pé mo máa ń ṣẹ, mo máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn. Nígbà mìíràn gan, mo máa tún, ẹ́ẹ́, fi àwọn, àwọn ọ̀rọ̀ mìíràn tí a máa ṣe bí àwòrán, màá fi ránṣẹ́ sí wọn, àpa wọ́n lẹ́rìn. Mo máa ń fi, ẹ́ẹ́, aṣọ àbí àwòrán tó bá, tó bá wù mí, màá yà iṣẹ́ tó bá, tí mo bá fẹ́ rán wọn, owó tí mo bá fẹ́ fún wọn, ohun tí mo bá ń ṣe, màá yà, màá fi ránṣẹ́ sí wọn. Mo dẹ̀ tún máa ń lo, ẹ́ẹ́, áàpù tí à ń pè ní ímeèlì níbi iṣẹ́ lóòrèkóòrè. Mo máa ń fi, ẹ́ẹ́, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn alábàárà wa àti àwọn ọ̀gá mi àti àwọn ẹni tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ilé iṣẹ́

Ni ó ma ń fọ ọkọ̀ rẹ? A! Mo jẹ́ ẹnìkan tí ó máa ń fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ní, ẹ́ẹ́ ọ̀sẹ̀, ní bíà ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ Saturday máa fọ̀ ọ́. Ṣùgbọ́n tí mi o, ẹ́ẹ́ àárọ̀ ọjọ́ ìsinmi kí a tó lọ sí ilé ìjọsìn, mo máa ń fọ ọkọ̀ mi ṣùgbọ́n nígbà míràn mo máa ń fọ ní alẹ́ kí n tó lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù. Nípa bí ẹ́ tí n bá fọ kalẹ̀, á jẹ́ kí a ti le jáde lọ sí ibi iṣẹ́ mi láàárọ̀ kùtùkùtù, kò ṣe ni kọmọkọmọ láìní, láìso ohun tó ń dá mi dúró.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? À, adeda da mi ó fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ òfi fún mi. Nípa bẹ́ẹ̀ tí mo bá rí ẹni tó jù mí lọ yálà ẹni tí ó tó mi gan ni. Tí ó bá ti lè jẹ́ kó mo bá wọn níbi kan máa kí wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ lówùúrọ̀ máa kí wọn. À, ẹ káàárọ̀ o. Ká ní mo bá wọn níbi ìjókòó, ẹ kú ìjókòó ẹyin èèyàn mi. Tí mo bá lọ sí ibi tí a ti ń ṣe irun, máa sọ pé ẹ kú òge o, ẹ kú òge. Tí ó bá jẹ́ lọ́sàn ni, ẹ káàsán ẹyin èèyàn mi. Ko dà, bó sì jẹ́ ẹni tí ó tó mi ni àti tí wọ́n bá pọ̀ tó yẹ kí n sọ fún wọn pé káàsán, màá kó wọn jọ pọ̀ pé à ẹ káàsán. Bó jẹ́ àwọn òbí mi ni, màá bọ́ sori òkun ẹsẹ̀ mi méjèèjì máa wólẹ̀ wá pé ẹ káàsán, ṣe àlàáfíà ni. Tí mo bá jáde, tí mo bá ń ti ibì kan bọ̀, tí mo bá ṣe é wọlé, màá ní ẹ kú ilé o, ṣe àlàáfíà, là bá gbogbo yin. Bó sì jẹ́ pé lálẹ́ náà táa tí mo fẹ́ lọ sùn mi, tí mo bá fẹ́ bá olólùfẹ́ mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayéluyẹ̀, ẹ̀, ẹ̀, ẹ̀rọ àgbéléwọ́, máa sọ fún pé ó dà á ró, láyọ̀ láo jí o. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn tó sún mọ́ mi àti ẹni tí ò sún mọ́ mi náà ni.

Wákàtí mélòó ni ó máa ń wo, ni ó máa ń wọ ojú ìbòjú lójoójúmọ́? Àṣìkò tí mo bá ń wọ ojú ìbòjú lójoójúmọ́ ni àsìkò tí mo bá ń fi ka ìwé. Mo jẹ́ èèyàn kan tí ẹ pé tí mo bá ń ka ìwé tí mi ò bá lo ìbòjú, ojú mi a máa sún mi. Àbí yálà tí mo bá ń ṣe nǹkan lórí, tí mo bá ń ṣe iṣẹ́ pẹ̀lú fóònù mi tàbí èyí tí à ń pè ní laptop kọ̀mpútà mi, mo máa ń lo ìbòjú láti fi dáàbòbo ojú mi lọ́wọ́ iná, iná tí ó ń, tó wà lórí laputọ̀ọ́pú náà tàbí fóònù mi tàbí ìwé torí pé mò ń ranjúmọ́ lóòrèkóòrè. So nípa bẹ́ẹ̀, mo máa ń lo bí, ẹ jẹ́ ká sọ pé wákàtí márùn-ún ni mo máa ń fi wọ ìbòjú lójoójúmọ́ láti dáàbòbo ojú mi lọ́wọ́ oríṣìíríṣìí.

Kí ni o má n ṣe ní àṣálẹ? Tí ilẹ̀ bá ti ṣú, ki ẹ́ẹ̀mí tó sùn, mà á wa oúnjẹ tí mà á jẹ. Bí mo bá sì ti jẹ́ un tán, mà á pe àwọn mọ̀lẹ́bí mi lórí fóònù tàbí kí n pe olólùfẹ́ mi lórí fóònù. Tí mo bá ti ṣe iyùn òní tán, mà á mú ìwé tó bá súnmọ́ mi, mà á kà á, bó sì jẹ́ bíbélì náà ni, mà á kà á, mo máa bẹ́'lẹ̀dáa mi sọ̀rọ̀, mà á wólẹ̀, mà á kúnlẹ̀, mo máa bẹ́'lẹ̀dáa mi sọ̀rọ̀. Ti n bá ṣe iyùn tán, mà á lọ ṣan ra, mà á fọ eyín mi, gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ eyín mi, gbogbo oúnjẹ tí mo ti jẹ lọ́sàn-án, àti èyí tí mi o rí fi ahọ́n nu kúrò, mà á fọ̀ọ́, mà á tú dànù, mà á sì wọ aṣọ ibùsùn mi, mà á lọ sùn.

Mo ní mo fẹ́ lọ sí ìsinmi, ó wù mí láti lọ sí orílẹ̀ èdè Amẹ́ríkà láti lọ ṣe ìsinmi ìyàlá nígbà tí wọ́n ń pè ní ìgbà ẹ̀rùn tí kò fi ní sí òtútù bó ṣe máa ń mọ́ wọn ní orílẹ̀ èdè Amẹ́ríkà tí atẹ́gùn tí ó máa, tí ó máa sa ara mi lórí. Ó wù mí láti lọ sí orílẹ̀ èdè Amẹ́ríkà láti lọ ìgbafẹ́, tàbí, eeh, orílẹ̀ èdè tí à ń pè ní UAE Dubai láti lọ wo oríṣiríṣi ìlú tó, tó dára àti orílẹ̀ èdè tá ń pè ní Faransé, orílẹ̀ èdè Faransé tí, tí wọ́n ń pè ní Paris. Wọ́n ní ó ní oríṣiríṣi ohun tó rẹwà gidi gan, aṣọ tó rẹwà, ìlú tó rẹwà, àwọn ènìyàn tó gba ìfẹ́, tó mọ ẹwà wọ́n ní wọ́n wà níbẹ̀. So ó wù mí láti lọ sí ibẹ̀ fún ìsinmi, láti lọ sí àwọn ìlú méjẹ́ẹ̀ta wọ̀nyí. Ẹ̀, àkọ́kọ́ ni a ń pè ní orílẹ̀ èdè ti Amẹ́ríkà The United States of America àti orílẹ̀ èdè UAE United Arab Emirates tí, tí olú ìlú wọn jẹ́ Dubai àti orílẹ̀ èdè Faransé tí à ń pè ní France tí olú ìlú wọn jẹ́ Paris láti lọ gba ìsinmi.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Lẹ́ẹ̀kan si se o máa ń sùn ní ọ̀sán. Mo jẹ́ ènìyàn tó máa ń kára mi fẹ́ ìsinmi. Tí mo bá ti tí mi ò bá lọ́ ibi iṣẹ́ tí mo wà n lé lọ̀sán. Boya ní òpin ọ̀sẹ̀ ní nǹkan bí ago mẹ́ta sí ago mẹ́rin àbò. Iyin un ní ó jẹ́ wákàtí kan àbò máa fi bọ́ sórí ibùsùn mi. Máa gbé ẹ́rọ àgbẹ lọ́wọ́, màá pá, màá mú ilẹ̀kùn, màá ti, màá dá a, màá dá aṣọ borí láti lè sùn. Òòrùn lè máa wà ṣùgbọ́n kára mi lè gba ìsinmi ní ọ̀sọ̀ọ̀sán tí ayé bá wà kìí ṣe ní gbogbo ìgbà. Kìí ṣe ní gbogbo ìgbà ni mo máa ń sùn lọ̀sán ṣùgbọ́n tí aayé rẹ̀ bá yọ, mo máa ń sùn.

Tewò ni òun ń lò. Mo jẹ́ ènìyàn tẹ́ pé ó máa ń lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tí an, tí, tí tó wà ní ilé mi tà ń pè ní WC wota kiloseti À, o ga díẹ̀ ó fẹ́ dàbí àga tí ènìyàn lè fẹ̀yìntì sí. Tí mo bá sì ti ṣe ìgbọ̀nsẹ̀ mi tán, yálà tí tọ̀ ni àbí láti yagbẹ́, mo máa mú ó sì kín ní tó dàbí tí ẹni lè tẹ̀ ní ẹ̀gbẹ́ rẹ̀, tó bá ti tẹ̀ wálẹ̀, omi máa jáde láti nu gbogbo ìdọ̀tí tó wà nbe láti wọ lọ sínú ṣálángá. À, mo jẹ́ ẹni tẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ mi balùwẹ̀ náà wà níbẹ̀. Tí mo bá, ẹ́, yálà ya ìgbẹ́ tán tàbí mo tọ̀, mo máa mú omi láti, láti balùwẹ̀, mo máa fi fọ ẹsẹ̀ mi àti gbogbo abẹ́ láti má jẹ́ kí òórùn àbí ìdọ̀tí yowú tó bá wà ní ara láti fọ̀ọ́ dànù. Ìgbọ̀nsẹ̀ dára ó sì dára kí yan ó máa ṣe ìmọ̀tótó ní àsìkò tó tọ́ àti ní àsìkò tó yẹ.

Ìpèsè àwọn ohun èlò. Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ka bá sọ pé àwọn ohun èlò fún oúnjẹ, eh tí mo bá nílò rẹ̀, mo máa bọ́ sí ọjà, ọjà àwọn olóko láti lọ ràá. Mo máa ń fẹ́ ra ohun èlò láti ibi tí ó ti, tó ti jẹ́ pé ó tuntun àbí ká sọ pé ó seṣẹ̀ n jáde láti oko látọwọ́ àwọn olóko. Yàtọ̀ sí pé ó máa owó rẹ̀ máa dín tí kò ní wọ́n jù tó bá ti dé ọwọ́ àwọn ẹlòmíràn. Ó tún máa ń sábà ó máa ń dùn yàtọ̀ ó dẹ̀ máa ń rẹwà púpọ̀. So eh tí mo bá fẹ́ ra ìpèsè ohun èlò fún ilé mi àbí fún ìnáwó, mo máa ń lọ sí ọjà àwọn olóko láti lọ ra wọ́n.

Ṣé o wọ, ṣe o wọ gíláàsì? Nísinsìnyí mi ò wọ gíláàsì, ṣùgbọ́n lóòrèkóòrè mo máa ń wọ gíláàsì tí à ń pè ní ìbọ̀jú, ìbòjú láti dáàbò bo ojú mi. Àbí ṣe o wọ gíláàsì tó bá jẹ́ gíláàsì tí a tún ń pè ní jígí? Mi ò kí n-- mo jẹ́ obìnrin, mo sì ní gíláàsì nínú yàrá mi tí mo bá ti ń jáde láti lè wò pé ṣe mo rẹwà tó, ṣe mo dúró ire tó, mo máa ń wọ gíláàsì lẹ́ẹ̀kọ̀kan tí à ń pè ní dígí. Ṣùgbọ́n lílo gíláàsì, gíláàsì ti tèmi ẹ́ṣẹ́ fún ti a kọ, mo máa ń lò ó láti dáàbò bo ojú mi, láti dáàbò bo lọ́wọ́ iná tó ń jáde láti ara, ẹrọ, ẹrọ àgbéléwọ́ àti kọ̀m̀pútà mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? À, mo jẹ́ èèyàn kan tí pé mo fẹ́ràn kí ohun gbogbo kó lọ létòlétò. Nípa bẹ́ẹ̀, mo máa ń ṣètò àwọn ímeèlì mi pẹ̀lú kìní kan tí à ń pè ní lébẹ́ẹ̀lì. Tí ó bá jẹ́ èyí tí mo nílò tẹ́ pé, àh, ó yẹ kí n dáhùn sí ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ, mo máa fi lébẹ́ẹ̀lì sí i lọ́tọ̀ pé important, pé ó ṣe pàtàkì, ó ṣe kókó. À káàtún pé èyí tí mo fẹ́ fi ránṣẹ́ síì, màá fi sí ọ̀tọ̀. Èyí tí ó bá yẹ kí i má dáhùn sí, àti àwọn mìíràn wà tẹ́ pé, àh, onijagidijigan ni wọ́n. Àwọn tí ímeèlì tí mi ò nílò máa ń wà níbẹ̀ lóríṣiríṣi láti oríṣiríṣi ibi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, a mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún àwọn ènìyàn. Mo jẹ́ ènìyàn tó mọ̀ bí a ṣe máa ń di irun. Bẹ́ẹ̀ni, nígbà tí mo ṣe àgùnbánirọ̀ ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn, mo sin ìjọba ní ìlú ibi tí àwọn sójà wà tí à ń pè ní báràkì ní ọjà màmi wọ́n. Mo lọ kọ́ bí a ti ń di irun lọ́wọ́ obìnrin kan. Ní ìgbà tí mo sì wá fẹ́ kí ọwọ́ mi kó dánmọ́rán, mo máa ń pe àwọn ènìyàn, àwọn obìnrin tí a jọ ń ṣe àgùnbánirọ̀ pápọ̀ pé ẹ wá di irun lọ́fẹ̀ẹ́. Mi ò ní gbowó lọ́wọ́ yín torí pé mo ń fi orí wọn, mo ń fi irun wọn, mo ń fi kọ́ bí a ti ń ṣiṣẹ́. Nígbà tẹ́kọ́ mo sì tún wá mọ bí ṣe ń ṣe, ṣùgbọ́n mi ò ráyè láti máa ṣe fún àwọn mọ̀lẹ́bí mi, fún àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi láyìíká. Mo máa ń ṣe irun ọ̀fẹ́ fún wọn. Nípa bẹ́ẹ̀ mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, mo sì tún, mo sì ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn.

Mo fẹ́ràn jù, mo fẹ́ràn èso kan tí à ń pè ní àgbálùmọ́. Àgbálùmọ́ jẹ́ èso tó máa ń wù láti orí igi, igi ńlá kan, igi àràbà. Tọ́ jepé tí àgbálùmọ́ bá wù, tán ìgbà mìíràn àwọn ènìyàn ní lè ka bí igi rẹ̀ bá ṣe wù tó. Wọ́n máa ń gun, wọ́n máa ń retí kó jábọ́, tó bá ṣe di láàárọ̀ wọ́n máa ń, wọ́n máa ń ko láti bẹ. Àgbálùmọ́ sì jẹ́ èso kan tí ó máa ń dùn, àwọn mìíràn máa ń kan, àgbálùmọ́ ní ìgbà tí a wà ní kékeré, a máa máa fi yí ògiri pé, táa máa máa kọrin pé "àgbálùmọ́ máa dùn, ọmọ ọba ló fẹ́ mú, àgbálùmọ́ máa dùn, ọmọ ọba ló fẹ́ mú". Àwọn ènìyàn kan wà tí a bá jẹ àgbálùmọ́ tí a jẹ́ tètè po, ó máa ń dàbí gọ́ọ̀mù, ó máa ń dùn ni ẹnu, ó sì máa ń jẹ́ kí ẹnu kó dá fóró ní nítorí oje, oje tó wà nínú ẹ̀. Àgbálùmọ́ jẹ́ èso tí ó dùn tí ó sì ní àǹfààní sí ara, ó máa ń fọ ìdọ̀ọ̀tí náà kúrò nínú ara ẹni.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àtúnlo àwọn nǹkan kọ̀ọ̀kan. Ka sọ pé aṣọ mi, tí mo bá wọ aṣọ lónìí, máa kó wọn jọ tó bá ti pọ̀ bíi mẹ́wàá, mọkànlá méjìlá, màá sáré dà á só mi, màá tún fọ̀, màá wọ aṣọ mi padà. Bo jẹ́ abọ́ náà ni. Ta ba lọ ra oúnjẹ ní ilé oúnjẹ níta, tí wọ́n bá mi tà sí ike tí mo bá ti délé, bó jẹ́ àwọn ẹlòmíràn àti láílọ̀nù àpò tí wọ́n fi oúnjẹ náà sí àti ike àti ṣíbí, gbogbo e ni máa dà sínú omi tí màá fọ̀. Mo máa ń rí ike náà tún lò. Mo máa ń fi kó oúnjẹ pamọ́ sínú ẹ̀rọ amú omi tutù, amóúnjẹ tutù tó wà ní ilé mi tí à ń pè ní firiji. Ó máa ń jẹ́ kí oúnjẹ mi kí ó tutù kó déṣe tún ún kó. Ó jẹ́ kí adùn rẹ̀ ó dúró.

Ìgbéyàwó tí iṣẹ́ tó kẹ́yìn ṣe rí, tàbí ká pè é ní pé báwo ni ìgbéyàwó tí mo lọ kẹ́yìn ṣe rí. Mo lọ sí ìgbéyàwó kan ní òpin ọ̀sẹ̀ tó kọjá láàárín àwọn alábàásisẹ́pọ̀ mi. Alábàásisẹ́pọ̀ titẹ̀ mi ni ọkùnrin, ìyàwó ni, òun ló fẹ́ ìyàwó. Àti a sì dé bẹ́ẹ̀. Ara aṣọ ẹbí fún ìyàwó, fún ìnáwó ni ẹgbẹ̀rún lọ́nà ogún, ara aṣọ ni ẹgbẹ̀rún lọ́nà ogún náírà. Wọ́n sì, wọn pọn wá lé, wọn yẹ wá sí tẹ̀gànni ẹ̀ níbi tí, níbi ìgbéyàwó tí a lọ. Ibẹ̀ ni mo rí i pé àwọn ẹbí ìyàwó, àwọn ẹbí ìyàwó wọ́n dá íná ti wọn lọ́tọ̀, ẹbí ọkọ wọ́n da iná lọ́tọ̀. Wọ́n wọ aṣọ oríṣiríṣi àti pé ayọ̀ ló kún lójú lọ́kọláya tí wọ́n jó, tí wọ́n sọ̀díwùkẹ̀. Wọ́n sì gé àkàrà òyìnbó tó ga, tó ìwọ̀n ẹsẹ̀ méje, ìwọ̀n ẹsẹ̀ méje bẹ́ẹ̀ ni ó ga. Wọ́n nílò láti, wọ́n ya oríṣiríṣi àwòrán sí i lára, àwòrán tó dúró gẹ́gẹ́ bí ọkọ, ìkejì dúró gẹ́gẹ́ bí ìyàwó tí wọ́n sì ń rin ẹ̀rín.

Sára? Béèni mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo jẹ́ ẹ̀yàn kan tó fẹ́ràn fàájì, mo fẹ́ràn ẹ̀yàn kan tó fẹ́ràn afẹ́fẹ́ ayẹyẹ. Mo máa ń wọ, hmm, góòlù, mo máa ń fi ń ṣe ohun ọ̀ṣọ́ ọrùn mi, mo máa ń wọ òrùka sí ọwọ́ mi, ìka mi. Ìka lápá ọ̀tún àti láká òsì, mo máa ń wọ òrùka, mo máa ń wọ ẹ̀gbà ọrùn, mo máa ń wọ yẹ̀rínì sí etí mi, yẹ̀rínì góòlù. Bẹ́ẹ̀ sì ni màá sì tún lo, e, lọ́findà tó ta sánsán, tó yẹ pé tó bá kọ́kọ́ gbó ọrùn rẹ̀, ó kọ́ wo ẹ̀yìn náà, ó wù àyíká rẹ̀ pé, à, ta ni ń rùn, ta ni, ta ni ń ta sánsán, ta, ta, ta ń fẹ́ jáni nímú tí ń bẹ ń bí. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ohun ọ̀ṣọ́ sára mi dáradára lórí bàtà tó, tó, tó yànrántí, lórí aṣọ tó, tí ò ku-- tí ò yọ mí kúrò lẹ́gbẹ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ayé kan ló wà. Mo máa ń wọ aṣọ àsìkò, mo máa ń lo ohun ọ̀ṣọ́ sára, mo máa ń múra tányányán.

Báwo ni o ṣe máa ń pá ààrò ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ibi iṣẹ́, tí mo sì ń rò pé, ah bó ní màá ṣe ṣé. Mo mọ̀ ká kọ́ yanjú èyí tó bá ṣe pàtàkì tó ṣe kókó kí n tó bọ́ sí orí àwọn tó tẹ̀lé. Ó jẹ́ pé kò ní jẹ́ kí èèyàn máa ro ìrònú àbí kó máa dàbí pé orí ò ń dàrú. Kàn bá wọ́n ní, nípele nípele wọ́n ní a máa ṣí ẹ̀kọ́, a máa ṣí ewé náà ká tó kan ẹ̀kọ́. Èyí tó bá ṣe pàtàkì níbẹ̀ máa ọkọ yanjú ẹ̀. Tí iṣẹ́ bá pọ̀ níbi iṣẹ́, nígbà tí mo bá ṣe ìyẹn, ó máa ń jẹ́ kí iṣẹ́ kó lọ ní ìrọ̀wọ́ àti ní ìrọ̀sẹ̀

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán ní ìgbà tí mo wà ní, ẹ́ẹ́, ilé ẹ̀kọ́ gírámà. Nígbà wọ́n ni ní ta bá ń ṣe ẹ̀kọ́ biology tí a ń pè ní nípa ọ̀rọ̀ ẹ̀yà ara. Mo máa ń ya àwòrán. Ọ̀gá mi nígbà náà ni olùkọ́ mi ní ilé ẹ̀kọ́ Ọ̀gbẹ́ni Kúnpolúyì. Ó máa ń ní kí n ya ẹ̀yà ara sí ojú pátákó àbí ó máa ń ní kí n ya, ya nípa ẹsẹ̀ àbí egun ara sí ojú pátákó. Mo mọ bá ṣe ń ya àwòrán àti ìgbà mìíràn mo máa ya àwòrán nípa igi. Mo máa ya àwòrán nípa ewé tàbí ohun tí mo bá rí àbí ohun tí mo bá rí pé ó ṣẹlẹ̀ sí mi. Mo máa ń fi àwòrán láti fi sọ̀rọ̀

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá ṣùgbọ́n mo máa ń lọ sí ilé ìdárayá ní ẹ̀kọ̀kan. Mo máa ń san owó ní àsìkò ṣùgbọ́n mi ò fi, èé mi ò ní ìforúkọsílẹ̀. Mi ò forúkọ sílẹ̀ níbẹ̀ ṣùgbọ́n mo máa ń ṣe, mo máa ń lọ fún, sí ilé ìdárayá ní ẹ̀kọ̀kan. Yálá láti lọ wo eré àfẹsẹ̀gbá ni tàbí láti lọ ṣe eré, láti, láti lọ yọ ọ̀rá kúrò ní ara nípa ṣíṣe eré ìdárayá.

Mo tí lé oúnjẹ káìn. Ní ilé oúnjẹ, mo jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa dáná nínú ilé mi. Nípa bẹ́ẹ̀ mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí ilé oúnjẹ ṣùgbọ́n mo lọ sí ilé oúnjẹ ní ọjọ́ Kérésìmesì ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Èmi àti olólùfẹ́ mi a lọ sí ilé oúnjẹ, a lọ jẹ àkàrà òyìnbó pẹ̀lú ọtí wáìnì díẹ̀, a sì ya àwòrán ara wa. Táa fi, ọ̀sẹ̀ tó kọjá náà ni mo lọ sí ilé oúnjẹ káìn.

Ẹ dára, mo ní ojú tó dára, tó dùn ún wò. Rí i pé adẹ́ẹ́dà da, mi ò dá mi tán, ò dá mi pé ó sì dá mi tí mo rẹwà nípa bẹ́ẹ̀. Ojú mi dára, ó dùn ún wò. O ó ṣe mo ṣe mú yangàn láwùjọ. Bẹ́ẹ̀ni mo jẹ́ èèyàn to je pé adẹ́ẹ́dà fún ní ehm ejí. Bẹ́ẹ̀ni ó jẹ́ ǹkan tí kò e ọ̀pọ̀ ènìyàn ò ní. Mo lè jí adẹ́ẹ́dà fún mi ní ojú tí ó dùn ún wò. Mo tún wà ní uhn ojú tí à ń pè ní ojú ẹ̀rín. Ojú mi jẹ́ ní gbogbo ìgbà tí mo bá rí èèyàn, mo máa ń rẹ́rìn lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ.

Bẹ́ẹ̀ni o máa ń gba ọ̀wọ̀ àwọn ènìyàn, ehn, nípa ṣíṣe ohun tó tọ́ àti ní ohun tó yẹ tí wọ́n on bá ti bá yàn níbi ìdọ̀tí, níbi ẹ̀sín. Kò sí ènìyàn tí ò ní bu ọ̀wọ̀ fún ènìyàn. Fún, fún mi, mo jẹ́ ènìyàn tó máa ń gbéra mi pẹ̀lú àpọ́nlé pẹ̀lú iyì. Nípa bẹ́ẹ̀ àwọn ènìyàn máa ń bu ọ̀wọ̀ fún mi. Ma n bu ọ̀wọ̀ fún mi ní àsìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Torí mi ò gbéra mi gẹ́gẹ́ bí ẹni tó, tó ní ìdọ̀tí. Mo gbéra mi gẹ́gẹ́ bí ẹni àpọ́nlé, ẹni tí adẹ́dá ti wò tó, tó fi àánú tó fi wárí. Ehn, mo gbéra mi gẹ́gẹ́ bí ẹni iyì, ẹni eyẹ́. Nípa bẹ́ẹ̀ àwọn ènìyàn máa ń bu ọ̀wọ̀ fún mi ní òrè kó o re.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Rárá mi ò kí ń tan ìkíni lórí fóònù mi, ṣùgbọ́n ìkíni ó dára, eeh lórí fóònù. Láti máa, láti máa se orin lẹ̀ mi máa ń fi sí ibi fóònù mi, àti pé àwọn ìkíni mìíràn wà to je pé wọ́n máa ń já owú fún ènìyàn.

Ṣé o máa ń di ọ̀já àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Ẹ gẹ́gẹ́ bí ohun tó ń ṣẹlẹ̀ ní oríṣiríṣi ìlú, yálà orílè-èdè Nàìjíríà ni tàbí ilẹ̀ adúláwọ̀ àbí àti oríṣiríṣi orílè-èdè káàkiri, olúkalúkú ni ó yẹ kó mọ̀ nípa ààbò, ààbò titi ara rẹ̀ àti ti ẹbí. So nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀, olúkalúkú ni ó, ó jẹ́ olùdarí ààbò ara rẹ̀. Mo jẹ́ ènìyàn tó máa ń wò finifíní tí ó máa ń wọ̀ pé, àh! Nǹkan bá ìṣò yẹ kó wà níbẹ̀. Nígbà tí mo bá wọ ọkọ̀ pẹ̀lú ènìyàn tí ó wọ aṣọ tí gbogbo ẹ̀ ṣe finifíní tó ṣe, tó dúdú, tó dé fílà dúdú, tẹ́ pé ìmúra sí rẹ̀ ó jọ ti jandùkú tàbí ó jọ ti olè, mo máa ń di ọjà àbò. Ni yálà kí n, kí n sẹ́, kí n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí mi kan fi lè mọ ibi tí mo wà. A máa ń pè ní location. Mo máa fi ránṣẹ́ sí àwọn ẹbí mi lórí áàpù tí a ń pè ní WhatsApp. Wọ́n máa fi lè mọ ibi tí mo wà tí ẹ̀mí wọn a fi lè sọ pé òun ní báyìí, ní báyìí ibi tí ó wà ni. Mo máa fi dáàbò bo ènìyàn, àní, lọ́wọ́ maybe gbéni gbéni.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? A lè sọ pé nípa kíkojú ìdènà ọkọ̀, mo jẹ́ ènìyàn kan tẹ́ pé mo máa ń wa ọkọ̀ mi ní ìlànà pẹ̀lú òfin tí ìjọba gbé kalẹ̀. Tí a bá ní ibi tó àwọn àyíká mìíràn wà, tó yẹ pé wọ́n máa ní ká máa sáré ju kìlómítà, iwọ́n bá kìlómítà báyìí wọn ó ti fi sí ojú àpèlé tí mo máa gbé sí ẹ̀bá ọ̀nà. A ti mọ̀ pé ìmíràn máa sọ pé àkàsọ̀ wà ní iwájú kí a ṣe jẹ́jẹ́. Ìmíràn wọn máa sọ pé àdúgbò bibayii ìbí tí àwọn ọmọdé ti máa ń ṣeré ni àbí tí àwọn ọmọdé ti máa ń fònà kí èyàn wa ọkọ̀ jẹ́jẹ́ kó jẹ́ kí eré rẹ̀ kó dínkù sí èyí tí ó máa ń sá. Nípa bẹ́ẹ̀, ni eyan máa fin kojú ìdènà ọkọ̀ àti pé kí èyàn náà kó má sáré àsá pajúdé. Tí ènìyàn bá ń sáré àsá pajúdé, ó máa ń jẹ́ kí ènìyàn máa rí ìjàmbá ọkọ̀ àti ìdènà ọkọ̀. Ṣùgbọ́n nípa títẹ̀lé òfin, òfin tí ìjọba gbé kalẹ̀ àti àwọn àmùfin nípa ìwọ̀nyí ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ìdènà ọkọ̀ ó dínkù lóòrèkóòrè.

Ìparí ọ̀sẹ̀, a lè sọ pé ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé ní ìparí ọ̀sẹ̀ mo máa ń jáde láti lọ se èékánná mi. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn ìmotótó gan, mo máa ń lọ sí ibi tí wọ́n ti ń ṣe èékánná, màá ní kí wọ́n bá mi gbé ọ̀dà tuntun lé, kí wọ́n bá mi nùú kí wọ́n yọ gbogbo ìdọ̀tí ara rẹ̀. Mo sì máa ń lọ sí ilé oge lọ́dọ̀ onídìrí mi láti bá mi di irun mìíràn. Ní ìparí ọ̀sẹ̀ náà ni ọjọ́ ìsinmi mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà sí ẹlẹ́dàá mi. Mo sì tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi tó wà ní àdúgbò kejì láti lọ kí wọn láti tún gba àtẹ̀gùn. Ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà tí mo máa ń fi ọkàn sí tí inú mi má ń dùn tó bá ti dé. Nítorí pé èmi mi ò ní sí níbi iṣẹ́, mi ò ní máa rò pé báwo ni mo ṣe fẹ́ ṣe ohun báyìí níbi iṣẹ́. Máa, ọkàn mi máa balẹ̀, màá le ṣe ohun tí mo bá fẹ́ lásìkò tó tọ́ àti pé ìparí ọ̀sẹ̀ mo máa ń rí oorun sùn, mo máa ń rí oorun sùn lọ́sàn yàtọ̀ sí inú ọ̀sẹ̀.

Jíjó àbí ṣe o fẹ́ràn láti máa jó? Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn ijó torí pé mo fẹ́ràn orin fújì. Bẹ́ẹ̀ni, orin fújì sì rí, kì í ṣe orin tí èèyàn ó gbọ́ tí ó ní ijó. Àbí ká sọ pé bàtá ni? Àbí ká sọ pé dàda kú àdá? Bẹ́ẹ̀ni àwọn ará àlọ́rin, wọ́n máa ń kọ dàda kú àdá, wọ́n máa ń sun rárá. Nípa bẹ́ẹ̀ èmi fẹ́ràn ijó jíjó tí mo bá gbọ́ orin tẹ bá lùlù ní ẹ̀gbẹ́ mi, mo máa mú jó. Ìlù jẹ́ ohun tí ó máa ń mú inú ènìyàn dùn. Tí èèyàn bá gbọ́ orin tó ládùn, orin tí ó mú ọ̀rọ̀ dídùn wá tí ó mú orí wú, èèyàn máa kẹṣẹ̀ sílẹ̀, á bẹ̀rẹ̀ ijó. Nípa tí èèyàn bá ń jó, tí èèyàn bá ń ronú, gbogbo ìrònú náà èèyàn máa gbàgbé e lásìkò tí èèyàn bá ń jó torí pé orin tó bá dùn tí èèyàn bá fi le jó, ó máa ń pa ìrònú rẹ́, ó dà máa ń jẹ́ kí ọkàn kó ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ náà ó rìn dáadáa ní gbogbo orí kẹ́rẹ́ kẹ́rẹ́ ara torí pé ijó ó dàbí eré ìdárayá náà.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? N bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Eh tí èmi bá fẹ́ wẹ̀ tí mo bá ti jí lówu rọ̀ kùtùkùtù, màá mú ọṣẹ ìwẹ̀ mi, màá fi kókó fi bọ́ ojú, màá fi sí ojú, màá mú kànìkàn mìí, màá bọ́ sí balùwẹ̀, màá máa hó ọṣẹ síi, màá fi fọ òwú àbí àmì gbogbo kọ̀rọ̀kọ́rọ̀ ibi tí a tẹ́gun òwò, màá fi fọ torí pé ooru ti le mú ibi bẹ́ẹ̀, den gbogbo kọ̀rọ̀ ìdí, gbogbo abẹ́ ẹsẹ̀, gbogbo abẹ́ ìkaná, gbogbo ibi ẹ̀yìn etí, ẹ̀yìn ọrùn, màá fi kànìkàn, màá fi gbó, màá sì da omi sí ara bí a ti ń wẹ̀ ni. Eh ìwẹ̀ jẹ́ ohun tó dára, ó máa ń jẹ́ kí ara kó gba ọ̀tún àti pé gbogbo ìdọ̀tí gbogbo ìdọ̀tí tí olúwa rẹ̀ ti kó sí ara ní àti òwúrọ̀ è tí ẹn bá ti wẹ̀, ó máa wẹ̀ ó máa sàn kúrò. Ó sì dára kí ẹn máa wẹ̀ ní ẹ̀ẹ̀méjì lójoojúmọ́. Tí ẹn bá wẹ̀ ní àárọ̀ kó tó jáde lọ síbi iṣẹ́, tí ẹn bá ti ibi iṣẹ́ dé lálẹ́ kí ẹn tó sùn kí ẹn wẹ̀ láti má fi ìdọ̀tí náà láti má fi sùn. Tí ẹn bá wẹ̀ gbogbo ìdọ̀tí àti gbogbo làálàá tí ẹn ti ṣe ní ojúmọ́, tí ẹn bá wẹ̀ kí ẹn tó sùn ó máa ń jẹ́ kí gbogbo làálàá náà kí ó kúrò kí ara náà kó sì dàbí kára kó gba ìtùnú àbí ká pè ní ìtúsílẹ̀

Owo owó ni mo fẹ́ràn jù. Èmi fẹ́ràn àwo fújì láti ọwọ́ ehn barista Ayinlá. Mo fẹ́ràn àwo fújì torí orin fújì o máa mú kí èmi jó, kí n bó sí jó, kí n sọ di wúkẹ̀, kí n jó dáradára. Ijó sì jẹ́ ohun tó sùn. So àwo fújì ẹnikẹ́ni tó bá fẹ́ràn orin, tó fẹ́ràn ijó kò máa gbọ́ àwo fújì.

Kí ni ọ máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo jẹ́ eèyán tó fẹ́ràn láti máa wọ̀, láti máa wọ aṣọ tí kò ní mu ooru mú mi láti lọ sùn. Àn, nígbà míràn mo sì máa ń wọ aṣọ tó gùn láti lọ sùn. Ó di tí mo bá fẹ́ lọ sùn, ó, ó, nítorí bí atẹ́gùn bá ṣe ń fẹ́ sí i mo sì máa ń wọ aṣọ sí i. Nígbà míràn mo máa ń wọ aṣọ gígùn, nígbà míràn mo máa ń wọ aṣọ tí ò ní gùn. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan àbí lóòrèkóòrè mo máa ń da aṣọ bora torí ẹfọn, ẹfọn tí mujẹ mujẹ, ó wà ní àyíká mi. Nípa bẹ́ẹ̀ mó máa ń da aṣọ bora, mà sì gbé, à, ẹ̀rọ afẹ́ atẹ́gùn, mà gbé e súnmọ́ láti lè bá mi, ẹ́, yọ ooru kúrò. Ṣùgbọ́n mo máa ń da aṣọ bora gẹ́gẹ́ bí obìnrin tí mo sì tún jẹ́. Obìnrin jẹ́, ẹ́, ohun ẹlẹgẹ́, a máa ń da aṣọ bo ara wa torí ẹnikẹ́ni le wọlé tí ó máa le fẹ́ ṣe ènìyàn ní jàmbá. Ṣùgbọ́n tí ènìyàn bá ti wọ aṣọ, èeyàn máa le gbéra fúù.

Kọ̀mpútà wo ni o ní? A, mo ní kọ̀mpútà tí a ń pè ní laptop tí mo lè gbé sórí, a, àga àbí sí orí itan mi láti má a lò. Kọ̀mpútà mi orúkọ rẹ̀ ni a ń pè ní HP. Ehn, ó dẹ̀ jẹ́, ehn, kọ̀mpútà tó yára bí àṣá. Bẹ́ẹ̀ ni, kọ̀mpútà mi dára gidi gan. Kọ̀mpútà mi tí mo bá kí i boná tí ó, ó lọ, tí ó, tí ó gbaná sórí dáradára. Tí mo bá fẹ́ lò láárín wákàtí márùn ó sì ń ṣiṣẹ́ lọ láì ní ìdádúró. Kọ̀mpútà mi mo máa ń lò fún bí iṣẹ́ mi, mo dẹ̀ máa ń lò fún ohun láti bá àwọn mọ̀lẹ́bí sọ̀rọ̀ yálà pẹ̀lú ọ̀rọ̀ ni tàbí tí a máa ma wóra wa, ehn, géregé. Kọ̀mpútà mi, ehn, mo rà á ní nǹkan bí oṣù bí márùn sẹ́yìn. Mo fi pàrọ̀ èyí tí mo ń lò.

Ní ìgbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Aàn máa ń ra epo sí ọkọ̀ mi lẹ́ẹ̀mejì nínú ọ̀sẹ̀. Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ẹ̀mejì nínú ọ̀sẹ̀. Aàn tí mo bá sì ti ra epo fún ọkọ̀ mi ní ìmejì nínú ọ̀sẹ̀, mo máa ń jẹ́ kí, mo máa ń jẹ́ kí, mo máa ń jẹ́ kí táǹkì náà kó kún torí kí ọkọ̀ mi kó má ba dúró ní ò— ní —kó má ba bàjẹ́ sí àárín ọkọ̀ àbí àárín ọ̀nà tàbí kó dúró sí àárín ọ̀nà. Mo, mo máa ń lọ sí ilé epo láti lọ fi epo sí ilé ọkọ̀ mi. Ilé epo tí mo máa ń lò ni a ń pè ní Bovas ní orílẹ̀ èdè Nàìjíríà. Wọ́n ní ilé iṣẹ́ káàkiri orílẹ̀èdè lá —káàkiri ìpínlẹ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà. Epo wọn sì máa ń kún ojú òṣùwọ̀n.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, ayé ti di ayé òlàjú nísìnyí àwọn ènìyàn fi fáìlì onípépà pamọ́ mọ́ tí èèyàn bá nílò fáìlì rẹ̀ ní òrékóòrè níbikíbi láì mú fóònù ga dání láì mú fóònù ara ẹni dání. Ṣùgbọ́n tí èèyàn máa rí ààyè sí ẹ̀rọ ayélujára níbikíbi tí èèyàn bá wà tí fáìlì bá ti wà lórí cloud, ó máa ń jẹ́ kí o kí èèyàn lè rí àǹfààní láti lè láti lè lòó níbikíbi ní orílẹ̀ èdè kí orílẹ̀ èdè. Nípa bẹ́ẹ̀, mo máa ń fi fáìlì tèmi pamọ́ sórí cloud. Mo ní oríṣiríṣi fáìlì lórí àwọn ìwé tí mo fi kẹ́kọ̀ọ́ gboyè, lórí àwọn ìwé tí mo fi tí mo fi gègé, tí mo fi ọwọ́ kọ, tí mo fi pamọ́ sórí cloud.

O ní ọkọ̀. A, bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí adẹ́dá bùkún fún. Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí à ń pe orúkọ rẹ̀ ní Camry. A, Camry kékeré, ó lè gbé ènìyàn mẹ́ta sẹ́yìn ènìyàn kan sí wájú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí awakọ̀, a, ó dẹ̀ le rìn ìrìnàjò. A, ọkọ̀ mi ṣì, ó ṣì ṣe dáadáa. Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa fi ń rìn lọ síbi iṣẹ́, lọ sílé ìjọsìn, lọ sí, láti lọ kí mọ̀lẹ́bí, láti lọ sí ọjà náà.

Ṣé o fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè? Mo jẹ ènìyàn to je pé ayé mi o fé ìrorun nígbà tí ẹ̀rọ ìgbésókè bá wà. Níyàlá tí mo bá lọ àwọn ilé, ilé ńlá àbí ilé iṣẹ́ ńlá, ehn mo fẹ́ràn láti máa lò ó torí wípé ibi tí ó yẹ kí n fi ẹsẹ̀ rìn tí mo lè lo wákàtí kan àbí ọgbọ̀n ìṣẹ́jú, a mú mi se ohun tí mo fẹ́ ṣe lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Bẹ́ẹ̀ sì tún re uhm mi ò ní sẹ́egun, mi ò ní sánná ní ara mi. Ẹ̀rọ ìgbésókè ó wà lára àwọn ǹkan tí a lè sọ pé ọ̀làjú ló fún wa. Tí a bá lọ sí ilé bí i olókè gogoro, ilé tí o jẹ pé àkàsọ̀ rẹ̀ tó mẹ́wàá àbí mẹ́rìnlá àbí ogún, irú àwọn àkàsọ̀ bẹ́yẹn tí èèyàn bá fi ẹsẹ̀ gun tó fi ẹsẹ̀ rìn láì lo ìgbésókè tí ó bá máa fi délé lálẹ́, ṣe ẹ lá máa pariwo ara ríro? Nípa bẹ́ẹ̀ èmi fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè tí mo bá rí ní àyíká ibi tí mo bá lọ.

Kíni o máa ń ṣe nígbà tí o bá sín? Àn tí mo bá sín, níbi tí àwọn ènìyàn bá wà ní ẹ̀gbẹ́ mi, màá bẹ̀ wọ́n pé a, "ẹ̀má bínú" àní. Àti pé ní ọ̀pọ̀ ìgbà, àwọn ènìyàn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n ni máa máa sọ fún mi pé a, "pẹ̀lẹ́, àn Olúwa á bùkún fún ọ", lu kálùkú a sa sọ titi wọn. Àn lóòrèkóòrè àwọn òbí mi sọ fún mi láti ilẹ̀ pé tí mo bá sín, kí n fọwọ́ bọ́ ojú, kí n wá omi, kí n mu. Pé bóyá ara ló nílò omi kó kàn fi lè balẹ̀. Èmi rí pé sísín, àn Yorùbá tún máa sọ pé bóyá àpẹẹrẹ ni, pé bóyá ire kan ń bọ̀ lọ́nà. Àn bí mo ṣe máa ń ṣe tí mo bá sín niyen.

Nígbà wo ni o má a n ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Mo jẹ́ ènìyàn tó pé mo máa ń, mo fẹ́ràn láti má a múnú ara mi dùn. Ìgbà tí mo máa n ra ẹ̀rọ ayára bí àṣá tuntun, odìgbà tí ẹ̀rọ ayára bí àṣá tí mo bá ń lò tẹ́lẹ̀ tó bá bàjẹ́ kí n tó ra tuntun. Àmọ́ tí mo bá ṣe ohun tí mo rò pé yá mi ò lè ṣe tí mo bá ṣiṣẹ́, tí mo mú ó rí ara mi wú yá là mo ṣe àṣeyẹyẹ nínú ẹ̀kọ́ mi, àbí mo, mo, mo ní ìpele àbí ohun tí mo lérò pé mi ò lè ṣe tí mo bá ṣe mo máa fi n ṣe ẹ̀bùn fún ara mi. Ẹ̀rọ ayára bí àṣá tuntun màá ra fún ara mi pé kí n fi ṣe ẹ̀bùn fún ara mi.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Àbí kí n sọ pé ṣe o fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà? Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, àmọ́ tí kò bá sí ohun tí mo lè ṣe yálà á boya mo ní ibi tí ó yẹ kí n wà tí ẹbí sì ń pa mí, mo máa ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n tí, idí tí kò jẹ́kí n fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ òpópónà ni pé ìmọ́tótó fún oúnjẹ ojú títì ojú òpópónà kò fi bẹ́ẹ̀ dá mi lójú. Esinsìn àwọn kòkòrò tí ń fọ kiri, wọ́n máa bà lé wọn lórí. Ṣùgbọ́n oúnjẹ tí èeyàn bá sè nínú ilé ara rẹ̀ tí ó ṣe nínú, ẹ́, yàrá idáná ó yàtọ̀ sí oúnjẹ òpópónà.

Ṣé owó tó ń gbà ó dára tó? Níbi iṣẹ́ mi, owó tó ń san fún mi kò dára tó. Kí n tó san owó orí, kí n tó san owó iná, kí n tó san ara oúnjẹ. Èyí tó padà máa ń ṣépù kì í ju owó láti fi ra epo sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti tún fi ẹ ká máa fi dìgbòdi kí oṣù tó parí. Owó tí mò ń gbà ní ẹnu iṣẹ́ mi kò tó idi tí mò fi n ṣe ta ọjà pẹpẹ́pẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà nìyẹn. Kọ́ lọ̀ọ́ fi erèkù iṣẹ́ owó gbogbo tùlúwa.

Ṣé o mọ̀ bí a ti n ṣe ìrànwọ́ àkọ́kọ́? Um, bẹ́ẹ̀ni, à, nígbà tí mo lọ síí, tí mo lọ sin ìjọba, wọ́n kọ́ wa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn ènìyàn tí ó bá wà ní ìjàmbá ọkọ̀ àbí tí àláfíà wọn bá ṣe àìtó àbí tí wọ́n bá kú sí omi ní, a, ẹgbẹ́ wa kí àwọn elétò ìlera tó dé láti wá ṣe ìrànwọ́ fún wọn. Ìrànwọ́ àkọ́kọ́ ni àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní the first aid. Bẹ́ẹ̀ni, àwọn tí wọ́n bá kú sí omi tí a bá ti tẹ àyà wọ́n ní láti lè rí bóyá wọ́n ń mí láti yọ omi náà jáde, à, wọ́n ní a máa ń ṣe ìfẹnukonu láti fa omi náà jáde láti fún wọn ní atẹ́gùn. Àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ẹ́ ní mouth to mouth resuscitation. Bẹ́ẹ̀ni, à, à, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ ṣẹ́, ẹ, ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn tí ó bá ní ìjàmbá ọkọ̀ ojú pópó tàbí ní ọ̀nà kọ́ náà.

Ìrọ̀rí mélòó ni o máà ń lò? Ìrọ̀rí jẹ́ ohun tí a máa ń fi sí orí tí a bá fẹ́ sùn àbí a lè fi sí ẹ̀gbẹ́ àbí níbi apá láti fi ṣe ìrànwọ́ fún ara. Mo máa ń lo ìrọ̀rí méjì nínú ilé mi tí mo bá fẹ́ sùn. Mo máa ń fi ìkan síbi ẹyin orí mi láti jẹ́ kí —kí n fi gbé orí mi sókè díẹ—ki torí pé ìrọ̀rí máa ń sábà—ó maá ṣábà rọ yàtọ̀ sí ibùsùn. Bẹ́ẹ̀ni eerm, mo máa ń fi ìrọ̀rí ìkejì síbi abiyá mi àmọ́ súnmọ́ ibi ikùn nígbà mìíràn tí mo bá n ṣe nǹkan oṣù láti jẹ́ kí ikùn mi, kí ó gba ooru díẹ̀. Ìrọ̀rí méjì péré ni ẹ́mi máa ń lò tí mo bá fẹ́ sùn.

Ṣé o féràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo féràn láti máa ya àwòrán yálà lórí ẹ̀rọ àgbéléwò mi, àbí ní tí mo bá jáde ti ibi tí mo bá ti fẹ́ ya àwòrán tó bá sùn wọn tó jẹ́ ibi tó ẹ́ pé órẹwà gidi gan, mo máa ń ya àwòrán, mo máa ya ara mi, mo máa ya ewé àbí omi àbí tí mo bá rí pé igi ibẹ̀ ó dára púpọ̀, mo máa ya àwòrán. Àwọn wọn yìí tiyan ba tí mo bá ń wò padà ní nkan bí ọdún bí méjì àbí oṣù gan sẹ́yìn, a máa mú kí inú mi dùn, kórí mi wí pé à mo jáde, a dàbí ohun to mu eeyan rantí akoko Bẹ́ẹ̀ni àwòrán dára kí yan máa yà, kí yan dẹ máa fi pamọ.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ée bẹ́ẹ̀ni, ìgbà míràn tí mo bá ń lọ sí ibi iṣẹ́ abí tí mo bá ń ti ibi iṣẹ́ bọ̀, mo máa ń ra àwọn pàpanu ní ojúu pòpo tí wọ́n bá ń tà kiri mo máa ń rà á, mo dẹ̀ máa ń jẹ nínú ọkọ̀ mi, màá ra omi síi tí ebí bá ti pa mí, mo máa ń ra nínú ọkọ̀ mi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Mo lérò láti ga ju bí mo ṣe wà yìí lọ. Mo lérò láti ṣe iṣẹ́ mi ju bí mo ti ń ṣe yìí lọ. Mo lérò láti ṣe iṣẹ́ mi dáradára kí n kúrò níbi tí mo wà yìí, kí n máa gba owó tó pọ̀ ju iye tí mo ń gba lọ, kí n di ọ̀gá níbi iṣẹ́ tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni èrò mi fún ọjọ́ iwájú, èrò rere ni fún èmi kí n lè gbé ìgbé ayé tó ní ìfọ̀kànbalẹ̀ àti fún àwọn ẹbí mi náà.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá ní ọ̀pọ̀ ìgbà. Ní ìgbà míràn, n o lo ẹ̀rọ ayárabíàṣá nígbà míràn tí àwọn tó ń fún wa ní íńtánẹ́ẹ̀tì tí òjò bá rọ, tí kò bá ti dára, a máa sọ ẹ̀rọ àgbéléwọ́ lẹ̀ tí a dẹ̀ ní ráyè bó sí orí ẹ̀rọ ayárabíàṣá fún bí i ọjọ́ kan àbí ọjọ́ méjì. Ṣùgbọ́n ìgbà míràn tí abí ta bá péjọpọ̀, àwọn òbí wa máa gba ẹ̀rọ àgbéléwọ̀ wa, wọ́n máa gbé pamọ́ fún bí i ọjọ́ kan àbí fún bí i méjì, kí gbogbo wa kí a lè bá ara wa sọ̀rọ̀ láì ma ranjú mọ́ ẹ̀rọ àgbéléwọ̀ wa.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

Kí ni òun ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? N óò, tí mo bá ní ilé iṣẹ́, tí mo bá ń wá ilé òṣìṣẹ́ tuntun, mo máa ń fẹ́ran èèyàn tí ó ní ọ̀yàyà torí pẹ̀lú ọ̀yàyà ni a fi lè ní oníbàárà púpọ̀. A máa rí pé ní ilé iṣẹ́ yìí wọ́n fẹ́ran òun, wọ́n fẹ́ran òun tí wọ́n fẹ́ ẹyan tó bá sì ní ọ̀yàyà, tí ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́, ìwà tútù ó máa ń jẹ́kí àti bá irú ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ pọ̀, kó rọrùn yàtọ̀ sí ẹni tẹ́pẹ̀ ṣe ni ó máa le jù kó ko ko láti owúrọ̀ tó ti bẹ̀rẹ̀ ibi iṣẹ́ títí tó máa fi parí iṣẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ kí oníbàárà kó dúró. Ẹ̀yàn tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, tí ó kì ń parọ́, tí ó sì ń yanlẹ́ irú wọn, wọ́n dùn ún bá ṣiṣẹ́ pọ̀. Wọ́n, ara àwọn ohun tí mo fẹ́ nínú òṣìṣẹ́ tuntun niyen tí ò kí ń parọ́, tó ń ṣiṣẹ́ rẹ̀ dédé, tó ń dé ibi iṣẹ́ lásìkò, tí ò kí ń pa ibi iṣẹ́ jẹ. Bẹ́ẹ̀ ni àwọn tí, àwọn tí mo fẹ́ nínú òṣìṣẹ́ tuntun ni. Olórin kan ló kọ pé: tó ń dé ibi iṣẹ́ lásìkò, wọ́n á fun lórúkọ. Wọn á ná ọmọ Àdìíja nìí, ó ti bọ́ sọ́wọ́ ayé. Orin Ebenezer Obey niyen ọ́.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo jẹ́ ènìyàn tó je pé adẹ́dà ló fi fún láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Tí mo bá rí àgbàlagbà tí ó fẹ́ fojú pópó tí wọn ò ní ẹ̀yàn, mo máa ń rán wọn lọ́wọ́. Mo má a ń mún wọn fúnna. Ènìyàn tí ó nílò oúnjẹ tí mo rí pé adẹ́dà fún mi ní ìkápá láti lè fún wọn lóúnjẹ lásìkò pẹ̀lú ìwọ̀nba tí mo bá ní, mo máa ń fi rán wọn lọ́wọ́. Òòlorin kan lọ́ sọ pé ohun tí o bá ní láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni tí o bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun na lẹ́ẹ̀níkẹ́jì rẹ tọ́jú rẹ. Òun lẹ́ẹ̀níkẹ́jì rẹ o tọ́jú. Bẹ́ẹ̀ni, nípasẹ̀ ìbẹ mo fẹ́ràn láti máa tọ́jú àbí láti máa ran ènìyàn tó bá wà ní àyíká mi lọ́wọ́ tí mo bá rí pé wọn à ní oúnjẹ àbí wọn ní wọn à ní omi àbí wọn à ní ohun kan ohun kankan.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo jẹ́ ọmọ tí wọ́n bí ní oṣù kọkànlá. Mo máa ń ṣe ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, pẹ̀lú àwọn èeyàn tí ó ṣe pàtàkì sí mi. Mo má n ṣe ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn èyàn tó ṣe pàtàkì sí mi, àwọn mọ̀lẹ́bí mi. Wọ́n máa ń ṣe àkàrà òyìnbó fún mi. Ni òwúrọ̀ kùtùkùtù, wọ́n a fi orin tó dùn, wọ́n a fi jí mi lórí ibùsùn. Nígbà mìíràn, wọ́n máa ra ẹ̀bùn fún mi. Nígbà tí mo pé ọmọ ọdún mẹ́wàá, bàbá mi ra ẹ̀bùn kọ̀mpútà fún mi gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí mi. Màmá mi sì rán aṣọ ńlá ńlá tóni to rẹwà fún mi, tó gùn dáradára fún mi nígbà ọjọ́ ìbí mi. Ígbà ọjọ́ ìbí mi, àwọn ènìyàn máa ń wá láti wá ya fọ́tò pẹ̀lú wa ní ilé. Wọ́n máa ń ya àwòrán, wọ́n sì máa se oúnjẹ. Bàbá mi máa pe eléré wa tó máa kọ orin fún wa àwọn èeyàn náà ní àdúgbò. Nígbà tí mo ti dàgbà sin, mi ò kín ṣe ọjọ́ ìbí mọ. Ọjọ́ ìbí mi tí ó kọjá lọ yìí, ibi iṣẹ́ ni mo wà ní ọjọ́ ìbí mi, alẹ́ ni mo.